Nígbà tí n bá ní láti fi ara mi hàn, màá ṣe àfihàn ara mi láti orúkọ mi, màá sọ orúkọ mi, màá sọ ìpínlẹ̀ tí mo ti wá, màá dé sọ ǹkan tí mo wá ṣe àti gbogbo ǹkan tí mo jẹ́ àti ǹkan tí mo dá, àwọn ǹkan nípa mi sá nà ni mo máa sọ.